Oṣù wo ni a bí ọ? A bí mi ní oṣù ọ̀wàrà. Bẹ́ẹ̀ ni, oṣù ọ̀wàrà là bí mi. A bí mi ní oṣù ọ̀wàrà. Hmm oṣù ọ̀wàrà. Oṣù tí, ẹ, tí orílẹ̀-èdè wa gba òmìnira.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn tí mo ní ni kí n wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi àwọn ọ̀rẹ́ ká wà bí i kan ká má a ṣeré, ká má a sọ̀rọ̀, ká má a jẹ, ká má a mu, ká sá má a ṣe iyọ̀ púpọ̀. Nǹkan tí mo fẹ́ràn jù nìyẹn. Ká wà bẹ́ẹ̀ ká sá má a gbadura wà ká má a sọ̀rọ̀. Mo fẹ́ràn kí mo má wà pẹ̀lú àwọn èèyàn.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Rara o. Mi ò lè sọ pé mo mọ àwọn aládùúgbò mi dáadáa torí èmi jẹ́ ẹni tó máa ń jókòó sínú ilé. Mi o n sẹ́ni tó máa ń bá wọ̀n eeyàn ṣeré bẹ́ẹ̀ yẹn naa lò. Ṣùgbọ́n tó bá jẹ́ mo lè mọ àwọn kookan, kí n kí wọn lẹ́yìn kí kí, kò sí ǹkan tó tùn páwápọ̀ mọ́.

Ṣé o máa ń wọ ìbòrùn? À, mi ò kí ń wọ ìbòrùn. Mi òun ṣe obìnrin, obìnrin nìkan ni mo mọ̀ tí yóò máa wọ ìbòrùn. Ìbòrùn wà fún ìbòrí, ìbò irun. Èmi ò sì ń ṣe obìnrin tó ń bori àbí tò ń bọ irun, nítorí náà mi ò kí ń wọ ìbòrùn.

Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ dúró ní ìdojúkojú? Mi ò lè sọ pé mo mọ̀ táa ti ń dá ọkọ dúró ní ìdojúkojú. Mi ò sì lè sọ pé mi ò mọ̀ torí mi ò tíì rí irú rẹ̀ rí. Nnkan tí ó bá sì ṣẹ́ni rí, ènìyàn ò lè fún ogún rẹ̀ gbá rí pé ènìyàn mọ̀ n tí èeyàn ó ṣe. Nítorí náà, mi ò lè sọ pé mo, mo mọ̀ n tí màá ṣe, mi ò sì lè sọ pé mi ò mọ̀ n tí màá ṣe.

Ṣé o máa ń ṣe iṣẹ́ ju wákàtí lọ? Ehn, bẹ́ẹ̀ni lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń ṣe iṣẹ́ ju wákàtí lọ. Nígbà tí mo bá ti ní ìgbádúrà kí n parí iṣẹ́ àbí àkókò kí ẹ kí n parí iṣẹ́, ehn, mo máa ṣe iṣẹ́ ju wákàtí lọ ní ìgbà mí kí n ṣe gbogbo ìgbà kí n ṣe nǹkan tí mo máa yàn láàyò àbí máa ṣe gbogbo ìgbà. Ṣùgbọ́n tó bá di pé ó pọn dandan, mo máa ṣe é.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Mi ò mọ nǹkan tí ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ wo. Nítorínà mi ò lè sọ boya mo máa lòò àbí mi ò kí ń lòò. Boya kí ẹ tún ìbéèrè yìn bèèrè dáadáa kí ẹ lè yẹ kó ye àwọn tó fẹ́ dáhùn. Kí ni ẹ̀rọ ìdákẹ́jẹ́?

Ṣé o máa ń sáré? Ehn, sáré, mo máa ń sáré ṣùgbọ́n kì ṣe fún àwọn tó ń sáré tà, tó ń sáré gbówó. Mo máa ń sáré boya bí kì í fi ṣeré àbí ko ju bẹ́ẹ̀ náà lọ. Mo sì tun- ootọ̀ ni ná. Mo sáré nígbà tí mo wà ní ilé ìwé girama, ilé ìwé girama. Mo sáré ṣùgbọ́n kì í ṣe pé mo ń sá tàbí mo ń sá ṣiṣẹ́ kan tàrá.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni o, àwọn Yorùbá ní, "A bèrè ọ̀nà ń ṣìnà". Nígbà tí mo ebi ti bá ń lọ, ó sàn kí n bèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn lọ́ ju kí n sọnù. Nítorí náà, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí bá jáde. Ẹ̀ẹ̀h, òyìnbó sì tún ṣe àwọn, òyìnbó tún ṣe nǹkan tí ó jẹ́ kó fún ọ lé ọ̀nà. Ẹ̀ẹ̀h, àwọn ẹ̀rọ tó máa ń fún ọ lọ́nà òyìnbó tún ṣe yẹn, ló tún jẹ́ kí, ẹ́ẹ̀h, kí ènìyàn mọ̀, kí ènìyàn tún lè rí ibi tí ènìyàn bá ń lọ, kí ènìyàn tètè mọ ibi tí ènìyàn tún ń lọ.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Tí mo bá ní àwọn nǹkan àbí àwọn iwà àbí àwọn èrò àbí ìransẹ́ tí mò ń fẹ́rán àti ṣe mọ́, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa ń kọ́ wọ́n lẹ̀ pé nǹ bá ní òun fẹ́ ṣe mọ́, màá sì máa wo ibi tí mo kọ́ sí lóòrèkóòrè kí n lè mọ̀ pé mò ń ṣe ìsọdọ̀tun yìí, mò ń tẹ̀lé.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Nígbà tí bá sín, màá bù ú, kí nǹkan tó ń jáde mú mi kó máa kan ẹlòmíràn. Nítorí nǹkan tó dáa tí ó jọ bí ẹ fẹ́ kọ rẹ̀. Mo ṣọ pé kí n ṣe tó bá sùn, tó bá jẹ́ tó bá sùn ni, eh, mo máa, máa fa ṣọ borà. Sùgbón tó bá jẹ́ tó bá sín ni, màá bù ú.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Ẹ̀ bẹ́ẹ̀ ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Ẹ̀ fún ọ̀rẹ́, fún ará, fún ojúlùmọ̀, fún ara ilé. Bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì láti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Fún ẹni tí mi ò mọ̀ nígbà gbá, mina tí wọ́n bá sọ̀rọ̀ pẹ̀lú ẹbí ẹni tó ní làákàyè, ẹ̀ n ò lè ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún. Ṣùgbọ́n kí n sì gbọgbo iṣẹ́ ọ̀fẹ́ o, gbogbo iṣẹ́ ni iṣẹ́ ọ̀fẹ́ o.

Ṣé o máa ń pàdé àfojúsùn títa rẹ? Irú iṣẹ́ tí èmi ń ṣe, èmi ò ń ṣe títa. Títa ka pita mi ò ń tajà. Mi ò ṣe irú iṣẹ́ bẹ́ẹ̀ ná. So nítorí nà mi ò ní àfojúsùn kankan. Tẹ mi ní náà ti wà láti mójútó ohun kan tí àwọn tòkù ṣe ṣùgbọ́n èmi ò ní àfojúsùn títa kan.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn? Èmi ò ní ìrora o. Kò sí ẹ́ní tí mi ò le sọ̀rọ̀ ní iwájú rẹ. Kò tẹ̀ sí ohun tó lè bá mi lẹ́rù láti bá ẹnì kankan sọ̀rọ̀. Mo mọ̀ pé gbogbo wa ẹ̀ẹ̀kan kan náà ni wá. Ẹ̀ torí pé èèyàn kọ–èèyàn kan jókòó sórí àga ńlá, kò lérò pé ó jù mí lọ àbí ó dáa jù mí lọ. Ànfàní ló kọ̀ rí gbà. Nítorí náà èmi ò ní ìrora kankan pé èèyàn–láti sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn.

Nígbà wo ni o pẹ́yìn gun òkè akérò? À mí ọ̀ṣọ́, ó ti pẹ́ tí mo ti gun òkè akérò. Ó ti pẹ́ o, ó ti pẹ́, mi ò lè rántí. Ó dà pé bí ọdún mẹ́ta sẹ́yìn, bí ọdún mẹ́ta sẹ́yìn tí mo lọ gun bààlúù òfuurufú ni mo gun òkè akérò.

Ṣé owó tó ń gba dára tó? Mi ò le sọ pé ó dára tónà, mi si sọ pé kó tó, torí owó o kì n tó olówó, kò sẹ́n tí ò fẹ́ owó ṣi, ṣùgbọ́n fún ní gbogbo wà, ó dá díẹ̀ ná, ó dá ń tán, ó ṣe é fara mọ́, ó ṣe é fara mọ́. Kì í ṣe pé ó tónà ṣùgbọ́n ó ṣe é fara mọ́

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Àwọn oúnjẹ tí mo máa ń jẹ ló́wúrọ̀ ni kí n jẹ búrẹ́dì àti kí n mú tíì, kí n jẹ ìrẹsì àti ẹ̀wà, àbí kí n jẹ ìrẹsì lásán, àbí kí n jẹ ìrẹsì àti ìrẹsì lásán, kí n jẹ ìrẹsì funfun, àbí kí n jẹ ẹ̀wà àti búrẹ́dì. Àwọn oúnjẹ tó tí ò fi bẹ́ẹ̀ le jù ṣùgbọ́n tó ṣàrà loore ni mo máa ń jẹ ní òwúrọ̀.

Ṣé o ti lu etí rẹ? Rárá mi ò lu etí mi. Ehn, mo mọ̀ pé obìnrin ló máa ń lu etí gẹ́gẹ́ bí àṣà wa tò ọkùnrin ò kí ń lu etí. Nítorí náà gẹ́gẹ́ bí ọkùnrin mi ò lu etí mi. Mi ò rí ìdí tó yẹ kí n lu etí mi. Bẹ́ẹ̀ni mi ò tí ì lu etí rí lọ́nà.

Ṣé o mọ̀ bí a ti ń pẹja? Rárá o, mi ò mọ̀ bí a ti ń pẹja wò. Ìṣẹ̀ temi ọ̀jọ̀ mọ ìṣẹ̀ ẹja pípa, nítorí náà mi ò pẹja rí. Mi ò sì tí di odò lọ pẹja rí. Ṣungbọ́n kọ̀ ṣi ǹkan burúkú náà? Ṣe ǹkan tó burú láti mọ bí a ṣe ń pẹja láti bu agbẹja sí ọwọ́ àǹfàá. Náà jẹ́ ǹkan tó máa dán tó, náà jẹ́ ǹkan tó máa wù mí láti máa ṣugbon fún eré ni o. kÌnṣẹ̀ pe láti máa pẹja ta o.

Batiri fóònù mi, à, ó lè dúró fún wákàtí méjìlá ní ọjọ́, ó lè dúró fún wákàtí méjìlá ní ọjọ́. Ó jẹ́ batiri fóònù tó le. Bí n bá, bí n bá ti ṣáàjì rẹ̀ báyìí, fun wákàtí kan àbọ̀, bí n bá ti ṣáàjì rẹ̀, ó ti tún kùn niyẹn. Ó sì máa dúró fún wákàtí méjìlá kó to di pé yiò ti e wà kù.

Kí ni àwọn ohun tí o féràn lórí pízzà? Ẹ lẹ́yìn kó ní ata tó yẹ kó ní, kó sì ní ẹran díẹ̀ àti àwọn adùn tó yẹ kó wà ní pízzà. Èmi ò rò pé mo tún ní nǹkan kan tó tún yàtọ̀ sí gbogbo n tó wà bẹ́ẹ̀. Mi ò lè rò pé mo ní nǹkan tó tún yàtọ̀ sí gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀.